Bẹ́ẹ̀ni o, mo máa ń sápa láti dé ní àkókò fún ìpàdé tàbí iṣẹ́ èyíkéyìí. Mo gbà pé jíjẹ ẹni tó máa ń dé ní dédé ṣe pàtàkì gan nítorí pé ó máa ń fi hàn pé mo ní owó fún àkókò àwọn ẹlòmíràn. Bí nǹkan bá fẹ́ yẹ̀ lọ́wọ́, mo máa ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ṣáájú kí n tó dé. Sùúrù àti ètò tó ṣe pàtàkì láti rí pé ènìyàn kò pẹ́ sí ibì kankan.

Nígbà tí ìjà tàbí èdè-ayé, ayéde bá wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ní láti pè wọ́n sí apá kan láti sọ̀rọ̀. Mo máa ń fẹ́ láti gbọ́ látenu ẹni kọ̀ọ̀kan kí n lè mọ ohun tó fa ìṣòro náà gan-an. Lẹ́yìn náà, mo máa ń gba gbogbo ènìyàn nímọ̀ràn láti dáríji ara wọn kí iṣẹ́ lè tẹ̀síwájú. Mo gbà pé ìjùmọ̀sọ̀rọ̀ dídára ní ọ̀nà tó dára jùlọ láti yanjú ìṣòro èyíkéyìí láàárín ọ̀rẹ́ tàbí ẹlẹgbẹ́

Fún ìparí ọ̀sẹ̀ yìí, hmm, mo ní àwọn ètò mélòó kan láti ṣe. Àkọ́kọ́, mo fẹ́ láti sinmi dáadáa nítorí pé iṣẹ́ pọ̀ lọ́sẹ̀ yìí, ah opọ̀ gidi gan. Lẹ́yìn náà, mo máa lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí kí n lọ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi. Mo tún fẹ́ lọ, mo tún fẹ́ láti lọ ra àwọn ǹkan oúnjẹ ní ọjà kí n lè dáná tó dára ní ilé. Iparí ọ̀sẹ̀ jẹ́ àkókò tó dára jùlọ láti tún agbára sọjí fún ọ̀sẹ̀ tuntun tó ń bọ̀.

Láti kojú ìdènà ọkọ̀ lójú títì, mo máa ń sápa láti kúrò nílé ní kùtùkùtù kí n lè yẹra fún súnkẹrẹ ọkọ̀. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ tí títì bá dínà, mo máa ń tẹ́tí sí orin tàbí kí n máa gbọ́ ìròyìn lórí rédíò láti jẹ́ kí inú mi balẹ̀. Sùúrù ṣe pàtàkì gan-an lákòókò yìí nítorí pé ìbínú kò lè yanjú rẹ̀. Mo tún máa ń do àwọn ọ̀nà ìkọ́kọ́n tó bá, ẹ́ tí kò bá ti ní ọkọ̀ púpọ̀ láti tètè dé ibi tí mò ń lọ.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni ẹgbẹ́ àgbábọ́ọ̀lù Chelsea. Mo nífẹ̀ẹ́ wọn nítorí pé àwọn máa ń gbàgbájú mọ́ iṣẹ́ wọn, wọ́n sì tún ní àwọn àgbábọ́ọ̀lù tó mọṣẹ́ dunju. Nígbàkigbà tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù, inú mi máa ń dùn láti wò wọ́n, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń bo borí nínú ìdíje. Mo gbá pé ẹgbẹ́ náà jẹ́ ọ̀kan lára àwọn tó dára jù lọ ní gbogbo àgbáyé.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni àkàrà gbígbóná tí wọ́n ṣẹ̀ṣẹ̀ din jáde. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an nítorí pé ó máa ń rọ̀ ó sì máa ń dùn lẹ́nu, pàápàá jùlọ nígbà tí ènìyàn bá fi ògì tàbí kókó gbígbóná jẹ́ ẹ́ ní àárọ̀ kùtùkùtù. Yàtọ̀ sí ìyẹn, mo tún fẹ́ràn láti fi búrẹ́dì jẹ àkàrà nítorí pé ó máa ń jẹ́ kí inú mi tẹ́ lọ́rùn fún àkókò gígùn. Kò sí oúnjẹ àárọ̀ kankan tó lè dàbí àkàrà àti ògì lójú mi.

Láàárín coffee àti tea, èyí tí mo fẹ́ràn jùlọ ni tea. Mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé ó máa ń dẹni lára yá, lára yá. Ó sì tún máa ń jẹ́ kí inú mi balẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Ìgbà mìíràn, mo máa ń fi wára àti oyin sí síi láti jẹ́ kí ó túbọ̀ dùn síi. Bí ó tilẹ̀ jẹ́ pé coffee náà dára fún láti jẹ́ láti jí ènìyàn nííra, mo gbà pé tea sàn jù lọ fún ìlera ara mi.